Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi gan an. Mo nífẹ̀ẹ́ sí i lọ́pọ̀lọpọ̀ torí ibi oúnjẹ pínpín, ìfẹ́ wà nínú ẹ̀. Tí eniyan bá nàwọ́ sí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ eeyan, o tún máa ń mú ìrẹ́pọ̀ àti ìfẹ́ kó wà ní àárín èèyàn àti èni yen, ó de tún máa jẹ́ kí ìṣọ̀kan náà wà. Ǹkan tí ó da ni láti máa pín oúnjẹ fún àwọn èèyàn kí eeyan má jẹ́ aládàání kan jẹ, àdá níkan mu, kó má jẹ́ bẹ́ẹ̀. Kó j'ẹ́yàn tó je pé a máa nàwọ́ fún ẹlòmíràn náà.

Èmi ò tí ì ní àǹfàní láti yan alábàáṣiṣẹ́ pọ̀. Mi ò tí ì dá ní iṣẹ́ tẹmi. Àmọ́ tí mo bá fẹ́ yàn, mo máa ní ìwé tí mo máa ko bí mo bá ṣe fẹ́ kí àwọn alábàáṣiṣẹ́ mi bí i nǹkan tí mo bá fẹ́ kí wọ́n ní, kí wọ́n tolé jẹ́ ẹni tí ẹ ó lè bá mi ṣiṣẹ́, mo máa ní. To jẹ wipé mo máa tẹ̀lé gbogbo òfin tío to yẹn, mo máa tẹ̀lé òfin àti àwọn nǹkan tojẹ pé ó wù mí pé ò yẹ kí wọ́n ní, kó tó di pé mo ma lè gbà wan ní alábáṣiṣẹ́ pọ̀ mi.

Mi ò tí ì wọ èrọ ìgbésókè mi, àmọ́ tí ń bá wọ̀, kò sí ǹkan tó fi ń ṣe ni tí mobá bá àwọn ènìyàn sọ̀rọ̀. Mo lè bá àwọn ènìyàn sọ̀rọ̀, kò ń ṣe ǹkan tí ó máa dẹ́rùba yen, kò dẹ̀ ń ṣe ǹkan tó jẹ́ pé ènìyàn máa wà níbẹ̀ tí ó máa dá wa. Ènìyàn lá ń làfani àti le ìsọ̀rọ̀ to bá wù yen, tí ó bá dẹ́ wuyen naa ènìyàn lá ń làfaní àti dákẹ́. Àmọ́ tí bá rí ènìyàn tí mo mọ̀ tó dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ wá ṣe sọ, kò sí pé kí n má bá won sọ̀rọ̀.

Mi kì í sábà lo, mi kì í sábà wo ètò tẹlifíṣonù, àmọ́ mo ní ètò kan tí mo ń wò lọ́wọ́lọ́wọ́́ ṣà tí mo ṣẹ̀ bẹ̀rẹ̀ sí má wò, ó dẹ̀ jẹ́ ǹkan tí mo ń gbádùn dáadáa, tí mo ń gbádùn, mo ṣẹ̀ bẹ̀rẹ̀ láìpẹ́ yii iná ni ko tíì pẹ rárá tí mo bẹ̀rẹ̀, mo dẹ̀ ń gbádùn rẹ̀ dáadáa, àmọ́ mi sábà, mi ṣè èèyàn tí máa ń jókòó, tí ó máa ń wo tẹlifíṣonù dáadáa, ṣùgbọ́n eléyìí ó jẹ́ ǹkan tó mu ìwúrí wá fún mi, òhun ni mo ṣe máa ń wò.

Dáadáa, wọ́n ma gba ímélì àìwúlò dáadáa ni. Àwọn ímélì tó jẹ́ pé kò tẹ ẹni ní ìdí tó máa ma gba gbogbo ayé nínú ímélì mi, a máà ń gba dáadáa ṣùgbọ́n mo ma ń parẹ́. Tí mo bá ti rí bẹ́ẹ̀ yen mo ma tètè parẹ́. Ìgbà mí mo kan maa dá jókòó, mo ma kàn mú ọjọ́ kan pé nǹkan tí mo fẹ́ ṣe lèní, òhun ní kí n pa àwọn ímélì àìwúlò mi kí n pa wọ́n rẹ́ pátápátá kó má jẹ́ ìjínà fún ímélì tí wọn bá máa wúlò fún mi tó bá yá.

Ìgbà tí mo má a fọyín, iyè ìgbà tí mo má a fọyín kò ní òǹkà. Ìgbà mìíràn mo lè fọ́ lẹ̀kan, ìgbà mìíràn dè ní mo lè fọ́ ní èèmejì ṣùgbọ́n èyí tí mo má a n se jù, òun ni tẹ́lẹ̀ ekan. Ẹlẹ́ẹ̀mẹ́jì yẹn ò dáa lórí tí mo bá se rí àyè si ṣùgbọ́n tí ẹ̀kan yẹn kò sí kí n má fọyín ni ẹ̀kan àmú tẹ́lẹ̀ kejì mo má a fọ ní tí mo bá fọ́ lẹ́ẹ̀mẹ́jì, mo má a fọ ní àárọ̀ àti alẹ́ tí mo bá fẹ́ sùn ṣùgbọ́n èyí tí màá n ṣe jù ni kí n máa pàrọ̀ ohun nítorí ẹ̀kan lọ́jọ́ kan.

Irú ojú ọjọ́ wo ni mo fẹ́ràn. Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù, ojú ọjọ́ èyí tí ìgbà tí òjò bá ṣú, tí òjò ṣú gan an, tí gbogbo òfúrufú tó níbí bí i pé ó fẹ́ dúdú mọ́ àwọ̀ ojú ọ̀run tí mo máa máa gbó òórùn òórùn tó ń jáde látara àwọn òfúrufú yẹn wo ló jẹ́ ojú ọjọ́ tí mo fẹ́ràn jù.